Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń dúró dè ǹkan, mo máa nífẹ̀ẹ́ sí kí ń má wo eré ìdánilárayá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó sì máa ń kọ́ mi ní àwọn nǹkan tó yẹ kí ń mọ̀ láti jẹ́ ọmọ dáadáa ní ilẹ orílé edè.

Oṣù Kọkànlá, ọjọ́ Kọkànlá dí lọ́gbọ̀n ni wọ́n bí mi sílé ayé. Ni ọdún Ẹgbẹ̀rún méjì àti mẹ́rin géré ni wọ́n bí mi sílé ayé. Ọjọ́ náà ni wọ́n sì sọ mí ní orúkọ, tí wọ́n sì jẹ́ kó di ọjọ́ kejì rárá nítorí bí wọ́n ṣe ń ṣe níbi tí mo ti wà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nílé mi. Bàbá mi wà n bẹ́ẹ̀, ìyá mi wà n bẹ́ẹ̀, àwọn ẹ̀gbọ́n mi náà sì wà n bẹ́ẹ̀. Bàbá mi ó jẹ́ ẹni ọlọ́gbọ́n tó máa n sọ àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí ó lè jẹ́ ká rìn nínú ìwà rere rẹ̀ lójoojúmọ́. Ó sì máa ń pa àlọ́ fún wa tí yóò jẹ́ ká mọ̀ nǹkan tó da àti nǹkan tí ò da tí ó fún wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti rìn nínú ìwà rere. Bẹ́ẹ̀ náà sì ni ìyá mi. Ìyá mi jẹ́ ọlọ́gbọ́n ènìyàn tó jẹ́ pé ó máa ń kọ́ wa ní àwọn nǹkan tó yẹ ká mọ̀ tí ó jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n ọmọ náà. Àwọn ẹ̀gbọ́n mi sì rèé, àwọn náà tí mú nínú ìwà àwọn òbí mi tí wọ́n sì fún èmi, tí wọ́n sì kọ́ èmi náà tí wọ́n sì jẹ́ kí èmi náà mọ̀ nǹkan tó yẹ́ kí n ṣe tó dára àti tí óò dára.

Bẹ́ẹ̀ni mo máa ń fi, mo máa ń fi ìpara sára. Mo ma ń lo àdí àgbọn tó sì máa ń jẹ́ kí ara mi dán gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Àdí àgbọn jẹ́ ìpara tí àwọn, àwọn bàbá bàbá wa ti ń lò láti ayé ìgbà yẹn, tí wọ́n sì ṣe láti àgbọn. Òróró tó jáde nínú àgbọn ni wọ́n pè ní àdí àgbọn. Ohun sì ni wọ́n fi ń para di oní olóòní. Ohun náà sì ni wọ́n fi kọ èmi dàgbà.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi nípasẹ̀ ìbánisọ̀rọ̀ tààrà, àwọn ìkìlọ̀ àti ìrírí tí wọ́n pín lẹ́yìn tí wọ́n bá lo ìṣe tàbí ọjà mi tán. Bẹ́ẹ̀ni, mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi.

Ojoojúmọ́ ni mo máa ń wo ìmeèlì mi nítorí pé ọ̀mọ̀'lé ẹ̀kọ́ ni mo jẹ́, tí ó sì jásí wípé ìgbà mìíràn àwọn olùkọ́ mi wón máa n fẹ́ fi ǹkan ránṣẹ́ láti orí ìmeèlì mi, tí ó sì jásí pé mo gbúdọ̀ máa wo lójoojúmọ́ láti má so àǹfàní yii nu.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí àwọn òbí mi ti kọ́ mi láti kékeré ni pé ọmọlúàbí gbọ́dọ̀ ní àwọn ìwà kọ̀ọ̀kan tí ó gbọ́dọ̀ má ṣe tí ó bá ń jẹun. Ìwà bí i mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí mo bá ń jẹun, mi ò gbọ́dọ̀ má rìn káàkiri tí mo bá ń jẹun, ibi tí mo bá jókòó sí tí mo ti ń jẹun náà ni mo gbọ́dọ̀ ti jẹun tán.

Mo fẹ́ran ìbọsẹ̀ tí kò wúwo jù, tí kò sì ní máa dá oru fún mi. Èmi fẹ́ran láti wọ ìró àti bùbá tí wọ́n fi adire ṣe tí kò ní wúwo jù nítorí pé kí atẹ́gùn lè máa fẹ́ wọ ara mi. Irú aṣọ tí mo fẹ́ran láti máa wọ nìyẹn.

Ma fẹ́ràn láti lọ sí Ọ̀ṣun nítorí ibẹ̀ ni wọ́n bí mi sí. Ibẹ̀ sì ni àwọn òbí mi ti wá. Ọ̀ṣun jẹ́ ilẹ̀ tí ó dára púpọ̀ tí wọ́n sì mọ̀ fún oúnjẹ gidi. Ibẹ̀ ni mo fẹ́ràn láti lọ sinmi.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan bí àpẹẹrẹ ní ilé tí mò ń gbé. Tí mo bá jí pẹ̀sẹ̀ láàrọ̀, mo máa ń gbá gbogbo ilé, màá fọbọ́, màá sì dáná. Èmi ò fẹ́ràn kí ilé dọ̀tí kàbí kí ilé máa rùn.

Èmi ò mọ̀ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ nítorí wọn ò fi kọ́ mi láti kékeré. Láti kékeré ni mi ò tíì mọn kẹ̀kẹ́ gùn, mi ò sì tí mọ̀n gùn títí di ìsìn tí mo ti dàgbà. Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n mi ò ní àǹfaàní àti kọ́ bón ṣe ń gun kẹ̀kẹ́ nítorí ẹ ni mi ò fi mọ̀ kẹ̀kẹ́ gùn.

Ìgbésẹ̀ pàtàkì tí mo máa ń gbé láti bo ayé ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì ni pé mi ò kín fi gbogbo nǹkan tí mo bá ṣe, gbogbo àwọn nǹkan tí kò yẹ kí ẹlòmíràn rí, mi ò kín gbé sórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, nígbà mìíràn mo máa ń gbọ́ àwọn ímélì àìwúlò. Àwọn ímélì àìwúlò yìí ni àwọn ímélì tí kò fi bẹ́ẹ̀ wúlò fún mi tí mi ò sì nílò rẹ̀. Ìgbà mìíràn mo sì máa ń gbà tó jẹ́ pé mo dẹ̀ máa ń wò lójoojúmọ́ ná.

Èmi fẹ́ràn àti má a ta aṣọ. Mò mọ oríṣìíríṣìí aṣọ. Aṣọ bí i àdìrẹ, kàm̀pálà, òun náà ni mo ṣì má a ń ta tí àwọn èèyàn sì má a ń ra lọ́wọ́ mi. Iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣẹ́ jù ó hun nìyen.

Ìsọwọ̀ mi ń lọ dédé bóyẹ́ kó ti ṣe lọ. Aṣọ ni mò ń tà. Nígbà míràn tí mo bá tà aṣọ fún oníbàárà mi, mò tún máa ń fún wọn ní ẹ̀bùn kékeré láti jẹ́ kó tun wá ra nǹkan lọ́dọ̀ mi lẹ́yin tí mo bá ta tìyẹn fún wọn tán.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn déédéé. Nítorí ọmọ Krìstẹ́nì ni mí láti ilẹ̀, ibẹ̀ sì ni wọ́n àwọn òbí mi bí mi sí. Kò sí ìgbà kan tí mi ò kín lọ sí ilé ìjọsìn, mo sì máa ń kọrin nílé ìjọsìn náà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fùn. Ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ nígbàkígbà. Bí àpẹ Yorùbá. Yorùbá jẹ́ èdè abínibí mi tí mo máa ń fi bá àwọn òbí mi àti àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Igbádùn mi ni kí n má jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí n má dáná, kí n má lọ sí àwọn ibi tí mi ò tí ì dé rí, kí ni má rí àwọn nǹkan tí mi ò tí ì rí rí. Mo fẹ́ràn kí n má jáde kí n má jẹun níta, kí n lè má jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ nígbà míràn. Mi ò fẹ́ràn kí èmi nìkan kan jáde. Mo fẹ́ràn kí èmi àti ọ̀rẹ́ àbí ẹbí àti ará ka jáde, ka lọ, ka lọ gbádùn ara wa, ka lọ jẹun, ka lọ ṣeré. Nnkan tẹ́ mi ká sí ìgbádùn mi ni.

Mo fẹ́ràn kí n màá jiyàn, mo fẹ́ràn kí màá jiyàn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. Nítorí ní óòrèkóòrè tí mo bá ń ṣe bá ń jiyàn pẹ̀lú èèyàn, ó tún má n jẹ́ kí n mọ nkan tuntun nípa, ẹm, nkan tí ẹniyen bá sọ, ọ̀rọ̀ tí ẹniyen bá sọ. Mo tún máa ń mú nkan tuntun nínú ẹ̀, té mi tún máa mọ̀ tí mi ò mọ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ́, mo fi fẹ́ràn kí màá jiyàn ní gbogbo ìgbà.

Mo wà lólo, mo wà lórí WhatsApp, mo wà lórí Instagram, mo wà lórí TikTok mo sì wà lórí Facebook. Ṣùgbọ́n TikTok àti WhatsApp ni mo máa ń lò jù. WhatsApp ni mo fi máa ń ní gbólóhùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ẹbí mi. Ohun mo máa ń fi ń polówó nǹkan tí mò ń tàná. Ṣùgbọ́n TikTok mo fi máa ń polówó nǹkan tí mò ń tàná. Ṣùgbọ́n, gbogbo ìgbà tí mo bá wà lórí TikTok, mo máa ń wo àwọn eré àwòrán tó sì máa ń mú mí dùn dáradára.

Mo fẹ́ràn láti lọ sí etí òkun ní gbogbo ìgbà. Ìgbà mí, èmi àti àwọn ọ̀rẹ́ mi la máa ń lọ, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n máa lọ bẹ̀ ní alẹ́ tàbí ní ìrọ̀lẹ́. Èmi fẹ́ràn kí n máa lọ bẹ̀ ní àárọ̀ kótùkótù nígbà tí atẹ́gùn sì ìrọra ń fẹ́ tí gbogbo ẹ sì tutù wámúwámú. Èmi sì máa ń gbé oúnjẹ tèmi lọ tí ó sì ràn mí lọ́rùn láti jẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo fẹ́ràn etí odò gan an ni, nítorí ẹ náà ni mo fi fẹ́ràn etí òkun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bò òòrùn sí ara mi. Ìgbà tí mo máa ń fi sára mi jù ni ìgbà ẹ̀rùn nígbà tí ooru máa ń mú gan tí òòrùn sì máa ń yọ. Ìgbà yìí ni mo máa ń fẹ́ràn láti lò ó jù nítorí pé kí àwọ̀ mi má lọ dúdú ju tó ṣe wà lọ. Ó máa ń dáàbò bò ara mi láti má jẹ́ kí òòrùn kó ba àwọ̀ mi jẹ́

Mi ò mọ̀ bó ṣe ń tún nǹkan ṣe, torí kò n ṣe iṣẹ́ ọwọ́ tí mo kọ́. Mi ò kí n tún nǹkan ṣe. Tí mo bá fẹ́ tún nǹkan ṣe, tí nǹkan mi bá bàjẹ́ tí mo bá dẹ̀ fẹ́ tún ṣe, mo máa ń gbé e fún àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ ọkùnrin tí wọ́n kọ́. Àwọn ló máa ń bá mi tún nǹkan ṣe ní gbogbo ìgbà.

Rárá, mi ò kí ń wọ ìborùn. Nítorí ìborùn máa ń jẹ́ kí oru mú mi gbogbo ìgbà. Ó sì máa ń jẹ́ kí ni kòkoro lára. Nítorí ẹ́ ni mi ò kí ń fí wọ ìborùn. Èmi kò fẹ́ràn kí nǹkan fi ọrùn mí lẹ̀ àbí kí n fi ara mi lẹ̀ bẹ́ẹ̀ kí má wọ ìborùn. Tí bá ti wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí atẹ́gùn lè gbà wo ara mi, ó ti tó.

Omi ni mo máa ń lò lẹ́yìn tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tán. Lẹ́yìn tí mo bá lo omi tí mo ti fọ ọwọ́ mi tábà, mo máa ń fọ pẹ̀lú ọṣẹ nítorí àwọn, nítorí àwọn ẹm, àwọn àìsàn kéékèèké tí ó lè ti wà lọ́wọ́ mi kí n má fi ọwọ́ yẹn kí n má tún fi jẹun.

Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù láti máa jẹ. Ẹ̀fọ́ ṣọkọ, ó máa ń dùn yàtọ̀ ó sì máa ń rọ̀ nínú ọbẹ̀, ó máa ń jẹ́ kí àwọ̀ máa dán. Ìdí tí mo ti fi fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ ni pé òun ni wọ́n ti fi tọ mi dàgbà. Ẹ̀fọ́ ṣọkọ ni àwọn òbí mi máa ń sè fún mi láti kékeré, òun náà ni mo sì gbọnjú bá tí mo sì máa ń jẹ títí di isín.

Àárò ni mo fẹ́ràn jù nínú gbogbo ojú ọjọ́. Nítorí àárò jẹ́ ìgbà tí mo máa n ronú jù, tí mo sì máa n kàwé mi. Nítorí àárọ̀ jẹ́ ìgbà tí ìwé máa n worí mi dáadáa. Nítorí gbogbo ẹ̀ máa n tutù. Mo fẹ́ràn àárọ̀, nítorí ìgbà náà ni mo máa n bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ tí mo sì máa n gbàdúrà sí Ọlọ́run mi jù lọ.

Emi máa ń David! David.

Ní ìgbà kúgbà tí mo bá fẹ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn àbí tí mo bá fẹ́ gba owó lọ́wọ́ èèyàn, mo máa ń ní pé kí wọ́n, kí wọ́n bá mi ṣé sí ilé ìfowópamọ́ mi torí ibẹ̀ tun ni owó tún máa ń wà. Èmi ò fẹ́ràn kí n máa fi owó sí ilé nítorí àwọn olè àbí ajigun jalè. Mo máa ń ní pé kó fi sí, kó bá mi ṣé sí àbí kó bá mi fi pamọ́ sí ilé ìfowópamọ́ mi. Ibi òhun náà ni mo sì máa ń lò lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máà ń gbé àpò ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilé ẹ̀kọ́ mi. Tí bá ti lọ sí ilé ẹ̀kọ́, mo máà ń gbé àpò ẹ̀yìn lọ síbẹ̀, nítorí ibẹ̀ ni ìwé mi àti àwọn nǹkan tí mo nílò ní ilé ẹ̀kọ́ máa ń wà. Mo sì máà ń gbé àwọn nǹkan mìíràn síbẹ̀ bí i omi, bí i oúnjẹ mi, inú ibẹ̀ náà ni mo máà ń gbé síi àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, inú ibẹ̀ náà ni mo máa ń fi síi tí bá ti lọ sí ilé ẹ̀kọ́. Ṣùgbọ́n tí mi ò bá lọ sí ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ibòmíràn ni mò ń lọ, mi ò kín ń gbé àpò ẹ̀yìn.

Mo sì lọ sí ilé oúnjẹ lónìí. Mo lọ jẹun, mo jẹ àmàlà pẹ̀lú ewédú àti ọbẹ̀ àti ògúfe. Mo máa ń lọ sí ilé oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí kò bá ti wù mí kí n dáná nílé, mo sì máa ń jẹ oríṣiríṣi oúnjẹ tó bá ti wù mí jẹ. Ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ jù nílé oúnjẹ ni àmàlà tàbí iyán àti ewédú àti ọbẹ̀ gbẹ̀gìrì àti ògúfe. Èmi ò fẹ́ràn kí n máa jẹ ẹran kéékèè, nítoríẹ̀ ni mo sì fi máa ń ní pé kí wọ́n bá mi gbé ẹran ògúfe nílá tí ó sì máa ń ṣe ara mi gẹ́gẹ́

Èmi fẹ́ràn orin Òbésèré. Òbésèré jẹ́ olórin pàtàkì tí mo ti fẹ́ràn láti kékeré. Mo fẹ́ràn orin tí wọ́n máa ń kọ, ó sì máa ń mú inú mi dùn. Orin Obesere ni mo máa ń gbọ́ jù, tí ó sì máa ń jẹ́ kí inú mi dùn tí mo sì máa ń jó sí lóòrèkóòrè tí mo bá ti gbọ́. Orin Obesere máa ń kányàn ní ìmọ̀, ó sì máa ń jẹ́ kí èèyàn mọ àwọn tinú tẹ̀dọ̀ ilẹ̀ Yorùbá náà. Orin Obesere náà sì ni àwọn òbí mi fẹ́ràn jùlọ, nítorí ẹ náà lè mi náà sí fẹ́ràn ẹ̀

Tí wọ́n bá jọ fún èmi àti ọ̀rẹ́ mi lówó, a máa ń pín dogbadogba láàrin àwa méjèèjì ni kó lè má baà fàjà. Nítorí tí èèyàn kan bá gba ìtó pọ̀jù ju ẹlòmíràn lọ, ó lè fàjà láàrin wa tí ó sì máa ba ọ̀rẹ́ wa jẹ́. Nítorí ẹ́ lafi máa ń pín owó wa dọ́gba dọ́gba kó lè kárí.

Mi ò ní ìgbà pàtó tí mo máa ń fọ ọwọ́ mi. Nígbàkígbà bí lóòrèkóòrè tí mo bá ṣe nǹkan bí i tí mo bá fọṣọ àbí tí mo nu ilẹ̀ àbí tí mo nu ibi tó dọ̀tí tàbí tí mo dáná, mo máa ń fọ ọwọ́ mi kí ìdọ̀tí má baà wá lọ́wọ́ mi nítorí ó lè fa àìsàn sí mi lára. Nítorí náà mo fi máa ń fọ ọwọ́ mi nígbà tí mo bá ṣe nǹkan ilé tí mo bá tún ilé ṣe tàbí tí mo ṣà ṣe nǹkan tó lè fa ìdọ̀tí sí ọwọ́ mi.

Ọ̀dọ̀ oníṣòwò ni mo máa tí ń ra àwọn nkan tí mo bá fẹ́. Àwọn oníṣòwò tó jẹ́ pé gbogbo nkan ni wọ́n ń tà, tó jẹ́ pé kò sí nkan tí ẹwá dọ̀dọ̀ wọn tí wọn ní. Ọ̀dọ̀ wọn ni mo máa ti ń ra gbogbo nkan tí mo nílò ní ilé tàbí ní ilé ẹ̀kọ́.

Data tí mo máa ń lò lóṣooṣù ó máa ń pọ̀ nítorí èmi fẹ́ràn kí n máa wo eré ìdánilárayá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ní oṣooṣù, mo máa ń ná tó ẹgbẹ̀rún náírà márùn lórí data láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ àti láti fi wo eré ìdánilárayá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bí mo ṣe máa ń ṣe, ìdúnadúrà ni pé tí m bá lọ sọ́jà, màá béèrè iye tí wọ́n ń tà. Ẹni yẹ́n a de sọ iye, ó le sọ pé ogún, ogún náírà ni. Màá ní, à ṣé kò gba ẹgbẹ̀rún mẹ́wàá. Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà lórí ọjà mi nìyẹn títí tí yó fi gba iye tí mo bá lágbára.

Kò sí àwòrán kankan lára mi nítorí pé ẹ̀sìn mi tó jẹ́ ẹ̀sìn Krìstẹ́nì kò gba kemi fi àwòrán kankan sí ara mi. Èmi fúnra mi, mi ò sì fẹ́ràn kí n fi àwòrán kankan sí ara mi. Ọmọ Yorùbá òdodo tó sì wá láti ilé re, kò gbọdọ̀ fi àwòrán kankan sí ara rẹ̀. Àwọn òbí mi tó sì jẹ́ pé àwọn lọbí mi, wọn ò fẹ́ràn kí ọmọ má fi àwòrán kankan sí ara nítorí ẹni, èmi ò fi fi àwòrán kankan sí ara.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Mi ò ní wàhálà kankan pẹ̀lú etí mi. Etí méjì ni mo ní, méjèèjì náà ni mo sì fi ń gbọ́ràn. Etí mi lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń nu. Nítorí ìgbà mí tí ènìyàn o bá nu etí èèyàn, etí èèyàn lè kó ìdọ̀tí sára tí ó sì máa fà wàhálà ní gbígbọ́ràn. Láti máa ko wàhálà yìí, mo máa ń nu etí mi dáadáa láti lè gbọ́ràn dáadáa.